Àwọn ọ̀nà pàtàkì tí mo là kalẹ̀ tí mo fi ń darí àwọn òṣìṣẹ́ mi, ó jẹ́ àwọn ọ̀nà tí ó ṣe pàtàkì jùlọ, tí ó jẹ́ ìlànà tí mo fi ń darí ilé-iṣẹ́ mi ní ọ̀nà tí ó tọ́ àti tí ó yẹ. Àwọn ọ̀nà wọ̀nyí jẹ́ àwọn ìlànà tí gbogbo òṣìṣẹ́ mi láti tọ̀. Nítorí pé tí àwọn ìlànà wọn yii o bá sí ni lẹ̀, àwọn òṣìṣẹ́ mi ò ní le ṣe iṣẹ́ wọn bí iṣẹ́. Àwọn ohunkóhun tí wọ́n bá lérò láti máa ṣe ni wọ́n a fẹ́ máa ṣe ní ilé-iṣẹ́ náà tí ó sì le jẹ́ ohun tí kò dára fún ìlọsíwájú ilé-iṣẹ́ náà. Bákan náà ni mo ṣe máa ń fi àwọn ohun tí mo mọ̀, tí mo mọ̀ pé ó máa jẹ́ ohun tí ó máa ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ ẹni pàtàkì ní ilé iṣẹ́ náà, mo máa ń fi hàn wọ́n ní òoré kòóré. Ní paa pá jùlọ, mo máa ń fi àwọn àwọn nǹkan tí ó jọ wípé wọ́n fi bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ nípa ilé iṣẹ́ náà. Òoré kòóré ni mo máa ń lọ sí ọ̀dọ̀ wọn ní ibi tí wọ́n bá jókòó sí tí mo sì máa ń fi, mo máa ń fi àwọn nǹkan tó bá rú wọn lójú fi hàn wọ́n ní òoré kòóré. Tí ó sì jẹ́ nǹkan tí ó máa ń wu wọn lórí púpọ̀, tì ínù wọn máa ń dùn si. Nítorí pé tí èèyàn bá o ti mọ̀ nǹkan tí a dérì adarí ti ó ṣe tán láti fi ọ̀nà hàn wọ́n, ó máa ń ya wọn lórí ó sì máa ń jẹ́ kí inú wọn dùn púpọ̀ tí wọ́n a ṣì ṣe iṣẹ́ wọn kára kára. Àwọn ohun wọ̀nyí jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ilé iṣẹ́ máa lọ sí iwájú púpọ̀, ó sì máa ń fún àwọn òṣìṣẹ́ ní àǹfààní láti ṣe iṣẹ́ wọn ní òoré kòóré. Wọ́n ṣiṣẹ́ wọn dáadáa, wọ́n fẹ́ràn láti máa ní adarí tí ó lè fi wọ́n ṣọ́nà tàbí kó tọ́ wọn sí ọ̀nà, ní ọ̀nà tí ó lè gbé àwọn fun arawon ga. Ohun wọ̀nyí ni àwọn nǹkan tí mo máa ń ṣe fún àwọn òṣìṣẹ́ mi ní paa pá jùlọ àwọn ìlànà tí mo kà sílẹ̀ tí mo sì lérò wípé kí gbogbo wọn máa tọ̀ kí ó le, kí ó lè wọ̀ fún gbogbo wọn ní ní ilé iṣẹ́ náà. Mo sì máa ń jẹ́ kí inú wọn dùn náà púpọ̀. Mo máa ń la àwọn ọjọ́ tí mo máa ń jẹ́ kí ìkọ̀ọ̀kan nínú wọn tí ó bá ṣiṣẹ́ kárakára láti sinmi ní ilé, tí ó sì máa ń jẹ́ kí orí wọn máa ń wú dáadáa tí inú wọn sì máa ń dùn ní paa pá jùlọ. Àwọn ọ̀nà wọ̀nyí ni mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì jẹ́ nǹkan gidi fún àwọn òṣìṣẹ́ mi.